Ṣé o máa ń mu àwọn èrò ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn èrò ìlera lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń mu láti ran ara mi lọ́wọ́ ni, pàápàá jùlọ ètò ara mi. Àlàáfíà ara mi lò jẹ́ mí lógun gan. Mo máa ń lo oríṣiríṣii vitamin. Bẹ́ẹ̀ ni, mo máa ń lo oríṣiríṣi vitamin. Mo máa ń dídá kún agbára ara ni. Ó máa ń fún mi ní okun àti agbára láti ṣiṣẹ́, bóyá ó rẹ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀, bóyá mi ò tíì jẹun. Tí bá wá jẹun, mo wáa lo vitamin èyí a tun jẹ́ kí okun àti agbára kó tun lè si. Ìgbà mí máa ń lo àwọn èrò ìlera mi tí ó bá jẹ pé ara mi ò yá, tàbí ara mi ò jáfáfá, tàbí okan wu mi kí n ṣiṣẹ́, tàbí tí bá rí pé ó ti fẹ́ máa rẹ̀ mí díẹ̀, mo lè lò ó. Kò kí n ṣe ojoojúmọ́ ni máa n lò ó. Ó láwọn kan tó jẹ́ pé mi kì í lò ó ní ojoojúmọ́. Ó sì ni àwọn kan tó jẹ́ pé ẹ̀kan láàrọ̀, ẹ̀kan lálẹ́ ni. Ìmídẹ̀ree, ẹ̀kan lójúmọ́ mo máa ń lò ó. Bẹ́ẹ̀ ni, ṣé wá rà àwọn tó jẹ́ pé ko n ṣe gbogbo ìgbà mo máa lò yẹn. Mo máa lò ó nígbà tó bá tọ́ ni. Nígbà tó bá yẹ pé ó ti di dandan kí n lò ó. Èmi ò fẹ́ jẹ́ pé mi kì í fẹ́ràn nǹkan tó jẹ́ pé ara mi a máa bá òògùn ṣiṣẹ́, kò ní lè dá ṣiṣẹ́ fún ara rẹ̀. Bẹ́ẹ̀ yen, tó bá ti kó òògùn fún mi bẹ́ẹ̀ yẹn, tí bá ti lo eyi tó ní kí n lò ó tán, tó bá yẹ pé ó ní kí túrà mi ṣi, màá máa ṣẹ lo ni. Èmi ò nílò bí tẹ́lẹ̀, torí pé kí ni, mi ò ní fẹ́ràn nǹkan tó jẹ́ pé mi ní lè lo ara lásán. Ó dí igbá ti ba tó lo òògùn yẹn kí i tó lè gbadun. Mi ò fẹ́ràn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ìgbà mí tí bá rí pé ara mi nílò èrò ìlera, mo lè gbé mi. Ó láwọn ìmí tó jẹ́ pé mo máa sọ́ sínú omi, tó máa jó mi. Ìmídẹ̀re mo kan máa gbé mi bẹ́ẹ̀. Ìmídẹ̀re mo máa jẹ́ mọ́ oúnjẹ ni. Boya ti bá ti ń jẹun, bá ti gbé bí i ṣíbí mẹ́ta sí mẹ́rin senú, tó bá ti fẹ́ máa kan ṣíbí ẹ̀ẹ̀lé karun, òògùn yẹn ni mo máa gbé mi. Màá sì máa jẹun lọ. Emi wa máa ń fẹ́ràn awon èrò ìlera tó jẹ́ pé kò sí hun kan nínú ẹ̀. Àfi àwọn nǹkan boya bí i ewé ì kan kan bẹ́ẹ̀ yẹn to n fi ṣe. Bẹ́ẹ̀ ni, wọn mú fẹ́ràn. Òun to jẹ́ pé wọ́n ti fi òróró, wọ́n ti fi pá lorí i. Tàbí ẹ̀yí tó jẹ́ pé gbogbo oríṣiríṣi nǹkan èèbó ló ti fi ṣe. Emí fẹ́ràn àwọn èrò ìlera ti ìbílẹ̀. Torí pé òun ló fẹ́ sábà máa bá mi lára mu. Bẹ́ẹ̀ ni, òun fẹ́ sábà máa bá mi lára mu. Ó lójú nǹkan tí mo máa ń lò. Àwọn ti ìbílẹ̀ yẹn ló máa ń sábà bá mi lára mu. Ṣé wàá rí i? Mo máa ń lo àwọn èrò ìlera yìí láti fi kún agbára ara ni. Kò ṣe dandan kí n jẹ́ kó rẹ̀ mí kó tó di pé mo lò ó. Ìgbà mí bóyá iṣẹ́ tí mo bá ti ṣe ti pọ̀ jù, mo lè lo èrò ìlera. Ìgbà mí sì ni bóyá bí àwọ̀ ara mi ṣe ri boya o gbẹ. Torí áwọn èrò ìlera kan tí èèyàn máa ń lò jẹ́ pé gbogbo ara máa máa dán ni. Mo máa ń lo yẹn náà. Bẹ́ẹ̀yan, bẹ́ẹ̀yan, bẹ́ẹ̀yan lóríṣiríṣi ọun mo máa ń lò. Ìgbà mí sì ni bóyá mi ò ri ounjẹ jẹ dáadáa, mo lè lo àwọn èrò ìlera, pàápàá jùlọ ẹ̀yín tó bá ń ṣiṣẹ́ fún oúnjẹ láti máa jẹ. Pé ìyá ajẹ́ kí ebí màá te te pa yàn, eyán alè máa ro ounjẹ́ jẹ. Bẹ́ẹ̀ ni torí tí iṣẹ́ bá ti pọ̀ jù nígbà mí, èèyàn lè má fẹ́ jẹun tàbí kí oúnjẹ máa lọ lẹ́nu eyan. Ó láwọn èrò ìlera tí èèyàn lè lò, tí a ṣi ẹnu fún oúnjẹ, ìyá lè máa jẹun dáadáa. Èmi sì ni kò ṣe pé mo kò máa ń lo òògùn bẹ́ẹ̀. Rárá mi kì í lò wọ́n bẹ́ẹ̀. Bí dókítà bá ṣe kọ́ ni mo ṣe máa lò ó. Tó bá ní kí n lo ẹyokan láàrọ̀, màá lo ẹyokan láàrọ̀. Tó bá ní kí n lo ẹyokan lọ́sàn-án, màá lo ẹyokan lọ́sàn-án. Tó bá je pé emẹ́ta lọ́jọ́ kan ló ní kí n lo, emẹ́ta yẹn náà ni. Tó bá jẹ́ jẹ́ pé ẹ̀kan náà ni, ẹ̀kan yẹn náà ni. Mi ò ṣe kọjá ààyè mi. Ìgbà mí dere e, tí bá ti kọ́kọ́ jẹ́ pé mo kọ́ko bẹ̀rẹ̀ òògùn tàbí mo kọ́ko bẹ̀rẹ̀ èrò ìlera kankan, tí bá ti rí pé ó ti fẹ́ máa gbòde lára mi, bóyá ìgbà tí mo bẹ̀rẹ̀ òògùn yẹn nílò, ìgbà yẹn nii ebi ṣeṣẹ́ ń gbé mi tàbí àyà máa rìn mí tàbí orí má ma ń fọ́ mi, mo máa kọ́bi ara sí nǹkan tí àwọn òògùn tí mo bá lò yẹn. Mi ò ní lò mọ́. Bẹ́ẹ̀ ni, mi ò ní lò mọ́ torí pé kí ni, kò bá ara mi mu nìyẹn. Nǹkan tí ó bá bá ara mi mu mi kì í lò.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Èmi fẹ́ràn kí ń máa wọ bàtà tó jẹ́ pé kò kí ń ní mí lára, bàtà tó máa wọ̀ mí dáadáa, bàtà tí ó ní í jẹ́ kí ẹsẹ̀ mi bó. Tojẹ̀ pé tí bá wọ gan-an kò ní máa ro mí lésẹ̀ àbí nǹkan kan. Irú bàtà tí mo máa ń fẹ́ wọ̀ díẹ̀, tí mo bá máa ra bàtà bẹ́ẹ̀ yẹn, màá won bẹ́ṣẹ̀ mi ṣeri, ìyẹn ni màá fi ra bàtà tí mo fẹ́ rà. Ìgbà mìíràn tí bá rí pé ìwọ̀n ẹsẹ̀ mi ò sí lọ́jà, mo lè ra bàtà tó fi- tó lé ní ẹyọ kan. Bẹ́ẹ̀ ni, mo lè ra bẹ́ẹ̀. Èmi jẹ́ ǹkan tí ó jẹ́ pé mo ti fẹ́ràn kí ń máa wọ bàtà tó pẹlẹbẹ lésẹ̀. Bẹ́ẹ̀ ni, èmi ò fẹ́ràn kí ń máa wọ bàtà tó jẹ́ pé ó máa wúwo lábẹ́ àti gbé gan-an á tú wúwo. Èmi ò fẹ́ gbogbi nkan bẹ́yen. Bàtà tó jẹ́ pé ó máa tẹ́mi lọ́rùn, mo máa fẹ́ wọ̀. Mo sì máa ń wọ bàtà àwọn ìlú èbó tó jẹ́ pé ó máa ń bo gbogbo ẹsẹ̀ tí ẹni yẹn sì máa ń fi okùn so. Wọ́n tìe máa ń ṣe àwọn bàtà yẹn dáadáa, ó máa ń pẹ́ dáadáa. Ìrọ̀rùn lèyan, irọ̀rùn mo máa ń fi wọ̀ torí pé kí ni ìtóṣeré gi ẹsẹ̀ mi mo máa fẹ́ rà. Kò kí ń ní mí lára, á tún dà abo bo ẹsẹ̀ mi. Irú bàtà yẹn náà mo fẹ́ràn yẹn náà. Mo sì máa ń wọ bàtà oní- onírọ́bà náà. Bẹ́ẹ̀ ni, ìyẹn mo ti wọ dáadáa nígbà tí mo ṣi wà ní ilé ìwé. Èmi fẹ́ràn bàtà kó jẹ́ pé kò je pé ó rìṣìrìṣi na to síbẹ̀. Ó kan wà bẹ́ẹ̀ náà ni àmọ́ ó rẹwà díẹ̀ lójú. Irú bàtà tí mo máa ń fẹ́ nìyẹn. Pé eyẹn awa tó bàtà, bàtà á máa dán láti ọ̀kan, wọ́n á tì mọ̀ pé eyán ló ń bọ̀. Èmi ò kí ń wọ iru àwọn bàtà bẹ́ẹ̀ yẹn. Ìgbà mí ó láwọn, ó láwọn bàtà gíga tí mo máa ń wọ̀ náà ni ìgbà mí. Mi ò, mi ò wọ bàtà tó bá ti ga ju, ó kàn je ó ga níwọ̀n bá pé mi ò wọ ó, pé mi ò kuru mọ́lẹ̀ bíi tẹ́lẹ̀. Irú bàtà tí mo máa ń wọ̀ ni. Àwọn bàtà yẹn de re olójú ibi tí mo lè wọ̀ lọ. Mo lè wọ̀ lọ ibi iṣẹ́ tàbí kí n wọ̀ lọ ibi tí wọ́n tí ń ṣe ìnáwó. Bẹ́ẹ̀ ni, ìgbà mìíràn sì ni boya emi àti àwọn ọ̀rẹ́ mi a fẹ́ jáde, abi nkankan mo lè wọ̀ jáde. Irú bàtà yẹn náà ni mo fẹ́ràn. Ṣé wà á rí èmi máa ń mú bàtà gẹ́gẹ́ bí ibi tí mo bá ń lọ. Tí obá jepe mo lọ sí ìkómọ̀, mo lè mú bàtà tẹ́ pó pamẹ́sẹ̀ àmọ́ ó rẹwà lójú tó sì bà aṣọ mí mọ̀. Ti o jepe màá le rìn gan-an nu ẹ̀. Ti obà jepé ìgbéyàwó ni mo ní lọ fún ni, bàtà tó bá ga díẹ̀ níwọ̀n bá, tó de bà aṣọ mí mọ̀, òun ni mo máa mú. Èmi máa ń mú bàtà gẹ́gẹ́ bí i tí ibi tí mo bá ń lọ ni. Ó gbọdọ̀ ṣe rẹ́gí ara wọn pé aṣọ á dáyà- á dáyà látọ̀, aṣọ á dá wà lọ́tọ̀, bàtà náà á dá wà lọ́tọ̀. Irọ́ mi ò fẹ́ràn ohun kan bẹ́yẹ̀n. Ìrọ̀rùn èmi máa ń wọ bàtà tó jẹ́ pé ó máa rọrùn fún mi láti ràn pẹ̀lú ẹ. Ki ṣe bàtà tó jẹ́ pé mi ò tíì rín ẹ̀mẹ́ta, máa tí í, a ti máa kó mi lésẹ̀ tàbí a ti máa dùn mí lẹ́gbẹ̀ẹ́ tàbí kó sì máa dùn mí ní àtẹ́lẹsẹ̀ àbí ẹ̀yìn ẹsẹ̀. Èmi ò fẹ́ gbogbo nkan bẹ̀yen. Bàtà tó jẹ́ pé ó rọrùn fún mi láti gbé n lè, tí bá ń gbé ẹsẹ̀ kò ní sì ǹkankan tó ń fà mí padà sẹ́yìn. Irú bàtà tí mo máa ń fẹ́ràn láti wọ̀ niyen. Ìgbà mìíràn mo màá n wọ bàtà onídúdú, ìgbà mìíràn mo màá n wọ bàtà ti o jepe oríṣìíríṣìí, oríṣìíríṣìí ǹkan ni won fi kún. Bẹ́ẹ̀ ni, àmọ́ bàtà dúdú ni mo fẹ́ràn jù torí ìyẹn máa ń ba gbogbo aṣọ tí mo bá wọ̀ mu lọ́pọ̀lọpọ̀ ìgbà. Bẹ́ẹ̀ ni. Ṣé wà rí ti obajepé mo fẹ́ lọ nu ara náà, mo tún ní bàtà tí mo máa ń wọ̀ tí mo fẹ́ lọ nu ara. Se emọ̀ pé tí eyan bá fẹ́ lọ nu ara, mi ò lè wọ bàtà tó pẹlẹbẹ mọ́ṣẹ́, pẹlẹbẹ mọ́lẹ̀ tàbí tó ṣí lẹ̀ lóke mi o lé wọn yẹn. Bàtà tó jẹ pe ó bo gbogbo ẹsẹ̀ tí màá le fi okùn so, ìyẹn tí àwọn, àwọn ìlú èbó yẹn, òun ni mo máa wọ̀. Mo máa lọ fi nu ẹsẹ̀, mo máa lọ fi nu apá. Ìyẹn níìsín a bo ẹsẹ̀ mi, èṣù mi kò ní sọ̀rọ̀ pé èṣo ń gun mí lésẹ̀ tàbí mo fi ẹsẹ̀ kọ́ àbí mo fi ẹsẹ̀ bò. Ni irú bàtà yẹn. Àmọ́ tó je pe bàtà tó pẹlẹbẹ mọ́ṣẹ́ bọ́lẹ̀ ni mo lọ wọ̀ ni. Bẹ́ẹ̀ ni. Bá máa ti fi ẹsẹ̀ bo bí i ẹmẹwa gan-an mi ò ní mọ̀. Òun ni. Èmi sì ni mo fẹ́ràn kí ń máa ra bàtà tó jẹ́ pé ó máa pẹ́ mi díẹ̀. Kò ṣe pé ojojúmọ́ ni mo máa wọ̀ o àmọ́ a sì lò tó boya bí ọ̀dún kan sí méjì tàbí ẹyọ kan àbọ̀ kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ die die. Ìyẹn tó bá jẹ́ pé mo máa ń wọ̀ léra léra ni, but iyi tí mi ò kí ń wọ̀n léra léra, ó ṣi le lo boya bi ọ̀dún kan. Irú àwọn bàtà tí mo máa ń fẹ́ràn láti rà ni. Kò ṣe bàtà tó jẹ́ pé bí bá ṣe ń ràn báyìí kó tó ojó mẹ́ta àbẹ́ẹ̀kan tí mo bá ti wọ̀ a ti máa ya lẹ́gbẹ̀ẹ́. Bàtà tó jẹ́ pé ó máa rọrùn fún mi láti rìn nínú ẹ, òun mo máa ń rà.

Ṣe o mọ bi a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni mo mọ bi a ti ń gun kẹ̀kẹ́. Mo kọ́ bi wón ṣe ń gun kẹ̀kẹ́ nígbà tí mo wà ní kékeré. Lálá kókó o fẹ́ le díẹ̀. Kódà ó le gan ni. Torí pé kí ni, ó jẹ́ ǹkan tó ṣàjòjì sí mi. Mi ò lè ka iyègbà tí mo ṣubú nígbà tí mò ń kọ́ kẹ̀kẹ́. Àmọ́ pẹ̀lú bí mo ṣe ń kọ́ ní opọ̀lọpọ̀ ìgbà tí mi ò fi ìlẹ̀, ó padà mọ́ mi lọ́wọ́. Mo mọ bí wọ́n ṣe ń wà dáadáa. Mo mọ bí wọ́n ṣe ń sáré pẹ̀lú ẹ̀. Kódà mo mọ bí wọ́n ṣe ń dúró pẹ̀lú ẹ̀. Ṣe kí kí èèyàn mọ ìgbà tó yẹ kí èèyàn dúró tí èèyàn bá ń gun kẹ̀kẹ́, ó ṣe pàtàkì gan. Torí pé kí ni, a ìbá mọ̀ pé bí tí èèyàn tí ń sáré tàbí èèyàn tí ń gun kẹ̀kẹ́ lọ, tí èèyàn bá rí ǹkan tó ń bọ̀ lọ́kàn, èèyàn á lè tètè dúró, á lè tètè yípadà kó mọ ibi tó máa sára gbà tàbí ó máa gbé kẹ̀kẹ́ gbà. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú kẹ̀kẹ́ kékeré nígbà yẹn. Ó máa ńi àwon eèyan kan tó jẹ́ pé wọ́n máa ń fi, wọ́n máa ń kọ mi nígbà yẹn. E mò pé àwa ọmọdé tí a bá ti kó ra wá jọ, àti èyï tí a mòse àti èyí tí a o mọ̀ṣẹ́ là ń máa dán lára wò. Àmọ́ èmi ní eni tí ó kọ́ mi nígbà kékeré mi, wọ́n kọ́ bẹ̀rẹ̀ lórí àdúgbò tó jẹ́ pé ó dan mórán. Ojú ònà yẹn kò sí jàgídíjàgà níbẹ̀. Bẹ́ẹ̀ tí bá ṣe ń lọ báyìí kò ní sí ǹkan tó máa kó yín lẹ́sẹ̀. Irúbi tí mo fi kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ àti gun kẹ̀kẹ́ nìyẹn. Mo kọ́kọ́ bí wọ́n ṣe ń di orí ẹ̀mú. Ẹlẹ́ẹ̀kejì ni pé mo kọ́ bí wọ́n ṣe ń jókòó lé lórí, débi pé èèyàn a lè yín ṣọtùn, yín ṣó sì. Bẹ́ẹ̀ ni, mo tún kọ́ bí wọ́n ṣe ń dúró. Bí atí èèyàn bá ń sáré, èèyàn á dúró. Kódà ibi tó le dé gan, mo kọ́ bó ṣe jẹ́ pé tí èèyàn bá ń sáré pẹ̀lú kẹ̀kẹ́, èèyàn á lè dúró. Mo ti mọ bí wọ́n ṣe ń dúró. Mo ti mọ bí wọ́n ṣe ń rora tìí lọ, bí wọ́n ṣe ń rora wà lọ. Nígbà tí ẹni tó ń bọ̀ àbí ǹkan ń bọ̀, wà di wọn lọ́nà. Àmọ́ ní gbogbo ìgbà yẹn, mi ò tí ì mọ bó ṣe ń dá kẹ̀kẹ́ dúró. Kíni pé báwo ni ẹlomii tí ẹ pé bó bá ṣe ń wà lọ báyìí, tí o bá ti rí ẹ̀yàn tó ń bo àbí ǹkan tó fẹ́ di lọ́nà, a ti dá dúró bẹ́ẹ̀. Èmi ò tí ì mọ gbogbo kan ṣe gbogbo ìgbà yẹn. Àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ lórí mo ṣe ń kọ́ tí mi ò fi ìlẹ̀, ó padà mọ́ mi lọ́wọ́. Nísìnyí báyìí mo ti lè dá kẹ̀kẹ́ dúró dáadáa. Ìgbàkúgbá tójẹ́ pé mo bá fẹ́ wa kẹ̀kẹ́, inú mi máa ń dùn ni. Kódà tí bá ti dé láti ilé ìwé òun ni màá sáré lọ gbé. Mi ò ní mọ̀ wípé ó ti jẹun gan nígbà mi. Ṣé wàá rí àwọn ojú ònà tó jẹ́ pé kò dúró dáadáa, gbogbo ẹ̀rí yàmá yàmá, ibi kọ̀ ga ju ibi kan lọ, èmi ò kí ń sábà gbé kẹ̀kẹ́ gba ibi. Èmi tẹ́lẹ̀ pé mi ò mọ̀ kẹ̀kẹ́ gùn kí wọ́n máa gbé kẹ̀kẹ́ gba gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn, èmi ò kí ń ṣe. Tí bá ti e fe wa kẹ̀kẹ́, mo fẹ́ gun kẹ̀kẹ́ mi. Aṣọ tí ẹ pé ó balẹ̀ dáadáa, mo lè wọ ṣòkòtò kí wọ́n wọ aṣọ lé lórí. Ìyẹn ló máa rọrùn fún mi láti wa kẹ̀kẹ́ tí mo fẹ́ wà. Mi ò ní wọ aṣọ tó fún jù, aṣọ tí ẹ pé ó máa nà tọ̀tọ̀ lára tẹ́ ẹ pé ó máa dúró lóòótọ́ lára òun, mo máa ń wọ̀. Mo máa ń rí dájú wípé kẹ̀kẹ́ mi kò tó pé mo gbé, àlàáfíà ló wà, kò sí bí kankan tó ti yẹ bẹ́ẹ̀. Bí àbí kankan ti yọ tí mi ò mọ̀. Hunhùn, gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn mo máa ń wò kò tó pé mo gbé kẹ̀kẹ́. Màá wò ohun kan tí a fi ń dá dúró náà bóyá ó sì wà lára rẹ̀ torí àimo oye ǹkan tó máa yọ lára kẹ̀kẹ́ nígbà kékeré mi. Títí di sí nà mi ò tí fẹ́ràn láti máa wa kẹ̀kẹ́. E mọ tí èèyàn bá ń wa kẹ̀kẹ́, atégùn gidi a máa fẹ́ sí èèyàn, ara èèyàn máa balẹ̀ bí èèyàn ṣe ń wà. Agbára gan á máa kún si bẹ́ẹ̀ ni. Ara èèyàn á jí pípé. Ìyẹn náà dàbí ònà tí èèyàn fi ń na apá ná ese ni Ìgbà mìíràn sì ni mò kọ̀ lè gbé kẹ̀kẹ́ mi kíkan lọ wà bó yá fún fàájì tàbí bóyá wọ́n rán mi iṣẹ́ mo fẹ́ tètè dé ibi tí mò ń lọ, mo lè wá dé ibẹ̀. Ìgbà mìíràn sì ni bóyá ibi tí mò ń lọ kò ju bóyá bí àdúgbò kejì lọ, mo sì lè gbé dé ibẹ̀ náà. Ìgbà mìíràn kàn mo máa ń gbé yangan fún àwọn ọ̀rẹ́ mi tí mo bá pàdé lójú ọ̀nà. Tí bá nìyẹn wà bẹ́ẹ̀ yẹn, màá máa wọ̀n tí wọ́n ò sì, màá máa wọ́n wá jú. Ìgbà mi tí bá rí ààyè màá wò èyìn tí ń bá rí ǹkan tó ń bọ̀ wájú mi. Torí pé kí ni, kò ní dára kí ọ̀kọ̀ kọlù mi. Bẹ́ẹ̀ ni. Èmi sì ni gbogbo òfin ti ojú ònà mi màá tẹ̀lé. Tí ó bá ti di ìgbà tó yẹ kí n sọdá pẹ̀lú ọkà-- pẹ̀lú kẹ̀kẹ́ mi, màá sọdá. Tí ó bá di ìgbà tó yẹ kí n dúró, màá dúró. Gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn mo máa ń ṣe. Tí kẹ̀kẹ́ yẹn fi mọ́ mi lọ́wọ́.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí ìṣe? Ìbáṣepọ̀ mi pẹ̀lú ọ̀gá mi, ó dùn mọ́ran dáadáa. A máa ń bá ara wa sọ̀rọ̀ dáadáa. Mo máa ń bọ̀wọ̀ fún ọ̀gá mi o, ọ̀gá mi náà sì máa ń bọ̀wọ̀ fún mi. Ṣé rí, ìbáṣepọ̀ tó wà láàárín mi àti wọn ni tó ga sí tọ́mọ iṣẹ́, kò dé ju bẹ́ẹ̀ náà lọ. A mọ iṣẹ́ wa ní iṣẹ́. Àsìkò tó yẹ kó a máa bá ara wa ṣeré, a máa bá ara wa ṣeré, a máa bá ara wa rẹ́rìn-ín. Tí ó bá sì ti di àsìkò iṣẹ́, olúkalúkú máa lọ sí ibi iṣẹ́ tiẹ̀. Gbogbo ìlànà àti ìmọ̀ràn tí ọ̀gá mi máa ń fún mi, mo gbogbo ẹ ni mo máa ń tẹ̀lé. Ṣé rí, olórí iṣẹ́ mi, ó jẹ́ ǹkan tó jẹ́ pé èèyàn tí èèyàn lè lo bá ni, èèyàn lè bá sọ̀rọ̀, èèyàn lè fọ̀rọ̀ lọ, èèyàn lè bèrè ọ̀rọ̀ lọ́wẹ̀, á dìdá inú. Kò ṣe èyankan tó jẹ́ pé máa parọ́ mọ́ èèyàn, tàbí ó máa ń lé èèyàn kúrò lára èèyàn. Bẹ́ẹ̀ ni. Ṣé rí, ọ̀gá mi jẹ́ èyàǹkan tó jẹ́ pé tí ǹkan kan bá ń dùn mi lọ́kàn, mo lè pe ọ̀gá mi kí n ṣàlàyé fún wọn. Tó dè máa gbàmí nímọ́ran, wọn máa ń fààyè pé oblè wa bá mi sọ̀rọ̀, wọn máa ń fààyè sílẹ̀. Ṣé dè wá rí o, níbi iṣẹ́ mi tẹ̀rí. Gbogbo wa níìfẹ̀ ara wa, a bọ̀wọ̀ fún ara wa. Kò ṣé n tó máa ń ríra wọn fún. A tẹ̀pá pé ọ̀gá mi wọ́n wà ń bẹ. Ìgbà mii gan wọ́n tun wá bá wa jókòó àa jọ ṣeré, à jọ ṣàwada. Bẹ́ẹ̀ ni, bóga mi ṣe rí niyen. Ọ̀gá mi jẹ́ èyàǹkan tó jẹ́ pé wọ́n kì í fi nǹkan sábẹ́ awon sọ̀rọ̀. Tí ó bá ṣe nǹkan tí ó dá, ọ̀gá mi máa ṣàlàyé fún e pé nǹkan tó ṣe tí ó dá lẹ́lẹ́i. Ìgbà tó bá dẹ̀ ṣe nǹkan tó dá, wọn máa ṣàlàyé fún e pé nǹkan tó ṣe tó dá lẹ́ẹ́. Ọ̀gá mi lawọ, wọn ò láhun, wọn fà'yànmọ́ra, wọn bá'yàn rerìn. Àmọ́ tí ó bá tì di bóyá àbí òrò eré, òrò iṣẹ́, ọ̀gá mi ò ń bá'yàn ṣeré o. Bẹ́ẹ̀ ni. Ọ̀gá mi jẹ́ èyàǹkan tó jẹ́ pé tí ó bá ń ṣiṣẹ́ dáadáa, tí ó bá níbi kan tó jẹ́ pé ó kù sí, tàbí ó kú díẹ̀ ká tó, ọ̀gá mi á pè é, "Nǹkan báyìí, lo ṣe, nǹkan báyìí lòde gbọdọ̀ ṣe." Bí atúnṣe. Èmi sì ni tí ó bá dẹ̀ ti sọ fún mi nírú ǹkan bẹ́ẹ̀ yẹn, ẹsẹ kẹsẹ̀ ni màá ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Mi ò kí ń pẹ́ rárá lórí nǹkan bẹ́ẹ̀ yẹn. Ajo máa ń jíròrò sọ̀rọ̀ ni. Tí ǹkan bá ń dùn ọ̀gá mi lọ́kàn, ọ̀gá mi lè pè mi. Bẹ́ẹ̀ ni, ọ̀gá mi máa pè mi, ajo máa ń sọ̀rọ̀. Wọ́n á fọ̀rọ̀ lọ mi. Ǹkan temi naa bá lè sọ, màá sọ sí i. Ìgbà mii tí tí ǹkan bá ń dùn mi lọ́kàn, tí bá bèrẹ̀ lọ́wọ́ ọ̀gá mi, tí bá fọ̀rọ̀ lọ wọ́n, ọ̀gá mi náà á rí ǹkan ṣọ̀ ṣọ̀rọ̀ mi. Ajo máa ń wà'túnṣẹ sí ǹkan nígbà tí ìṣòro bá dé, ajo máa ń wà'túnṣẹ papọ̀ ni. Ṣé wá rí láàárín àwa méjèèjì, a ti ní àdéhùn tó jẹ́ pé kò ju ibi iṣẹ́ náà lọ. Tó bá jẹ pé mo ń ṣe dáadáa, màá ma fi lo ọ̀gá mi, "Báyìí ni ọ̀rọ̀ iṣẹ́ yẹn ṣe rí, báyìí ló ṣe ń lọ." Oorekóorè bẹ́ẹ̀ ni màá máa fún ọ̀gá mi. Ọ̀gá mi de jẹ́ èyànkan tó jẹ́ pé tí inú èèyàn bá mọ́, ọ̀gá mi a tun pọn ẹ lẹ́ si. Ǹkan tí ọ̀gá mi dẹ fi nífẹ̀ẹ́ mi niyen, tór'on mọ̀ pé kò sí ǹkan tí mo ṣe inú mi máa mọ́ síni. Mi ò kí ń fì ǹkan sẹ́yìn kí wa máa sọ ǹkan mi, mi ò kí ń parọ́, mi ò kí ń jalè. Gbogbo ọ̀rọ̀ mi kò sí ǹkankan tó ní bá ń bẹ. Tí bá rí pé iṣẹ́ tó gbé fún mi, ó ti fẹ́ máa dọ́wọ́ rú láti bẹ̀rẹ̀, ẹsẹkẹsẹ̀ ni mo máa sọ fún wọn. Bẹ́ẹ̀ ni, ọ̀gá mi lè gbèrí mi jẹ́ níbikibì tóri p'on mọ̀ pé irú èèyàn tí mo jẹ́ lẹ́lẹ́yi. Ọ̀gá mi jẹ́ èyànkan tó jẹ́ pé tí ó bá je pé wón gbé iṣẹ́ fún àwa bí mẹ́ta kan bóyá ká lọ ṣiṣẹ́ pọ̀, ọ̀gá mi a tun darapọ̀ mọ́ wa. Tí ó bá rí pé iṣẹ́ yẹn ò yé wa, wọn ó fi jẹ́ kó yé wa. Ìgbà mii gan iṣẹ́ yẹn lè máa yé ọ̀gá tó jẹ́ pé àwa ló máa yé, àwa náà a fi mọ ọ̀gá wa. Bẹ́ẹ̀ ni, kòn se gbogbo nkan l'èèyàn lè mọ̀ tán. Ajo máa ń kó ra wa jọ ni. Ṣèé mà tí èèyàn bá ti nírú ọ̀gá bẹ́ẹ̀ yẹn, iṣẹ́ á wùn'yàn ṣe. Ọ̀gá tó jẹ pé ó ní ìfẹ́ wa, tí ó bá ti di ipari ọdún bẹ́ẹ̀ yẹn, ó máa fún wa lówó, ó máa fún wa iná jẹ, oríṣiríṣi ǹkan bẹ́ẹ̀ yẹn ló máa ń fún wa. Ọ̀gá wa máa ń tọ́jú wa dáadáa. Ọ̀gá wa jẹ́ èyànkan tó jẹ́ pé ó máa ń mọ iṣẹ́ wa ní iṣẹ́. Ẹni tí ó bá ṣiṣẹ́ dáadáa, a kì í po siṣẹ́ dáadáa. Ẹgbẹ́ wa, ọ̀gá wa gan an o tun máa ń báwa ṣe'náwó. Bóyá ẹnikẹ́ni fẹ́ ṣe ọjọ́ ìbí, ọ̀gá wa á bá wa ṣe, á bá wa yọ. Irú ọ̀gá tí mo ní niyen. Sẹ́ wá rí gbogbo òfin tó fẹ́ lẹ̀ níbi iṣẹ́, gbogbo ẹ la máa n tẹ̀lé. Kò sí ǹkankan tá yipadà ń bẹ. Ọ̀gá wa jẹ́ èyànkan tó jẹ́ pé ọwọ́ ẹ mọ̀, ó jí.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ni mo ti fún yàn lẹ́jẹ̀ rí. Alákọ̀kọ̀ tí mo kọ ṣe, a! Ó jẹ́ nǹkan tó je pé òde rú bà mí gan. Bẹ́ẹ̀ni, torí pé kí ni, mo ti gbọ́ pé wọ́n sì máa ń fa àwọn ẹ̀jẹ̀ èèyàn láti fẹ́ lò mí lè jẹ. Mo gbọ́ pé ó lè wà lórí ìjókòó bá fún wákàtí kan tí jẹ́jẹ a fi dé ibi tó fẹ́. Gbogbo nǹkan báyen oun lọ jẹ́ kí èrù bà mí. Ẹ̀mí dè ré, mo pinu lọ́kàn mi láti fẹ jẹ sílẹ̀, láti fi ran àwọn èèyàn lọ́wọ́. Mo rí pé mo kọ lára àwọn nǹkan tí èèyàn sọ́nà ni pé tí èèyàn bá fẹ́ jẹ lé, èèyàn fín ran ẹni làkejì èèyàn lọ́wọ́ ni, èèyàn ń gba ẹ̀mí lẹ́ ni, èèyàn tún ri èèyàn fín ra ẹ̀mí, ẹ̀mí ọ̀padà ni. Mo lọ sí ilé ìwòsàn, mo lọ, mo lọ fẹ jẹ sílẹ̀ ńbẹ. Àwọn, àwọn dókítà tó wà ńbẹ àtàwọn nọ́ọ̀sì tó wà ńbẹ wọ́n kóra àwọn jọ síbẹ̀, wọ́n sàlàyé bí gbogbo ẹ́ ṣe máa lọ fún mi. Wọ́n wo ẹ̀jẹ̀ mi wò, wọ́n wò bó ṣe tó, wọ́n dẹ̀ wò bóyá mo máa le è fi ẹ̀jẹ̀ sílẹ̀. Wọ́n wò bí mo ṣe tóbi tó, wọ́n béèrè àwọn nǹkan kan lọ́wọ́ mi nípa ara mi. Wọ́n béèrè bóyá mo máa ń jẹun dáadáa, pe bá wò ni ṣe mo ti ṣe rí gbogbo orọ̀, gbogbo nǹkan bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn ló béèrè lọ́wọ́ mi. Ìgbà tí wọ́n de máa ṣe tán, ìgbà tí wọ́n máa béèrè gbogbo nǹkan tó fẹ́ béèrè lọ́wọ́ mi, gbogbo nǹkan tó wọn fẹ náà ni mo dáhùn. Mo fún wọn ní èsì ohun kan tó fẹ́ tí mí ò lè yan nǹkan kan bẹ́ẹ̀ tó èmi gbọ́dọ̀ yàn nǹkan kan bẹ́ẹ̀, àlè mọ̀ èyí tó máa wú lo. Abẹ́rẹ́ tó fi gún mi kéré gan. Kó tí ẹ dùn mí bí mo ṣe lérò bó máa dùn mi gan. Ìgbà tí wọ́n dẹ máa gba ẹ̀jẹ̀ náà kò tó pẹ́. Bẹ́ẹ̀ ni kò pẹ́ bí àwọn èèyàn ṣe sọ pé ó máa pẹ́ tó. Mo farabalẹ̀ ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe náà ni. Tó ti fi gba ẹ̀jẹ̀ tán, ìgbà tí wọ́n dẹ́ ṣetán inú mi dùn, ayọ̀ mi kún. Wọ́n fún mi ní mílìkì alágolo, wọ́n ní kí n mú. Nígbà tí mo ṣetán, wọ́n sọ fún mi ní pé èèyàn báí báí báí làwọn fẹ́ fún ní ẹ̀jẹ̀ náà. Inú mi dẹ dùn, ayọ̀ mi kún. Inú mi dùn pé mo ran èèyàn lọ́wọ́. Nígbà tí mo dẹ̀ fún yàn lẹ́jẹ̀ tán, mo sinmi díẹ̀, wọ́n fún mi lómi mu. Wọ́n ní kí n jẹun dáadáa. Lẹ́yìn ìgbà tó ti fún mi ní mílìkì alágolo. Gbogbo nǹkan tó, tó sọ sílẹ̀ náà ni mo tẹ̀lé. Mi ò yọ nǹkan kan bẹ́ẹ̀. Nígbà tí mò ṣetán o fẹ́ rẹ̀ mi díẹ̀ torí pé kí ni a ti gba ẹ̀jẹ̀ kan ṣe lásán. Amọ rírẹ yen kò pẹ́ lọ títé. Mo ṣètè ara mi tètè yà padà. Bẹ́ẹ̀ ni inú mi dẹ dùn pẹ̀lú nǹkan tí mo ṣe. Mo sọ fún àwọn ọ̀rẹ́ mi náà nípa ẹ̀. Kó tí ẹ tó dé pé mo lọ, mo ti sọ fún àwọn ẹbí mi. Bẹ́ẹ̀ ni àwọn ẹbí mi inú wọ́n dẹ dùn síi. Wọ́n ni ọrẹ ni mo fẹ́ ṣe fún yàn. Wọ́n dẹ̀ ṣàdúrà fún mi náà pé ọ̀rẹ́ òní wọn nlè tẹ̀ mí náà. Èmi rí pé kí èèyàn máa fá ẹ̀jẹ̀ sílẹ̀, pàápàá jù lọ tó bá yẹ pé ẹ̀jẹ̀ tí pọ̀ lára, ó mán dà gan bíi ọ̀rẹ́ àánú ni. Ká máa ṣàánú fún ara wa. Ka máa, ka bá rí orí ẹni làkejì wa tó jẹ́ pé ó nílò ẹ̀jẹ̀, a bó nílò nǹkan kan láti yẹ wọ̀ wá ó yẹ kí a lè ṣe é fún. Tó jẹ́ pé kí ni òun náà kò ní pa wá lára. Ẹ̀mí dè rẹ mo ṣetán láti fẹ jẹ sílẹ̀ nígbà mí ọ tó bá yẹ pé mo láyè bá ń faní láti ṣẹ́. Bẹ́ẹ̀ ni, mo máa rí pé mo jẹun dáadáa. Mo na sẹ̀, mo na pá ní àsìkò tó yẹ kí n ṣẹ́. Mo ń sinmi lásìkò yẹn tó yẹ kí n sinmi. Àwọn oúnjẹ tí mo jẹ oúnjẹ tó dáa ni. Ìgbẹ́ tí bá ṣe gbogbo iyẹn níìsín, ara mi a lè yà dáadáa. Wọn a lè ní kí n fún yàn lẹ́jẹ̀. Èmi sì ni mo mọ̀ kókó pé kí èèyàn máa fún yàn lọ jẹ. Mo yàn mọ́ kúkú pé kí ìmí náà máa tọ́jú ara mi. Ẹ̀mí ìyẹn, ẹ̀mí tí mo fẹ́ jẹ sílẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn n òun ni mo máa ṣe. Ẹ̀mí dè rẹ, ṣé rí mo lójú àánú. Èmi kì í fẹ́ kí nǹkan máa ṣe ọmọ làkejì ni. Torí ẹ ni ìgbà tí mo gbọ́ pé àsìkò wà, ayé wà láti fi ẹ̀jẹ̀ sílẹ̀ ní ilé ìwòsàn tí mo lọ. Kíákíá ni mo lọ. Ìgbà tó dé ṣe ó gba àyẹ̀wò tó rí pé mo lè fẹ jẹ sílẹ̀, mo fi ẹ̀jẹ̀ sílẹ̀. Tí ó dè yo nǹkan kan lára mi. Kò pẹ́ tá ara mi fi yà. Mo ń jẹun dáadáa níìsín, mò ń sùn dáadáa, mo mọ́ mi dáadáa. Kódà mo sẹ̀f, kódà mo tún, tún rántí pé wọ́n ní tí ẹ́jẹ́ bá tún pọ̀ lára kò tún dá. Ìgbà mì ó lè fa orí fífọ́, ìgbà mì ó lè fa ara rírò, gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa dà ká máa ṣọ̀re, òre.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn jù nínú ice cream ni adùn vanilla. Mo nífẹ̀ẹ́ vanilla torí pé ó jẹ́ ǹkan tó jẹ́ pé ránpẹ́, ko un ṣe adùn kan tó jẹ́ pé tí èèyàn bá tọ́ wo ó lè y'ota ẹyin lórí, tàbí ó máa ti le ju rará. Ó jẹ́ ǹkan tó jẹ́ pé fúlọ́fúlọ́ báyìí ló ṣe rí lẹ́nu. Kódà mílìkì ara rẹ̀ kún ni, ó kún léènu dáadáa, kò dunjun, kò dẹ̀ koró rárá. Sẹ́rí aadùn vanilla yìí, ó lọ pẹ̀lú oríṣiríṣi àwọn ìlòjà adùn iyókù. Bẹ́ẹ̀ ni, ẹ lè lo bisikíìtì jẹ́. Oríṣiríṣi ǹkan lè lè fi jẹ́, iyen adùn vanilla. Mo lè dáa jẹ gan tàbí kí n jẹ́ pẹ̀lú àkàrà òyìnbó. Sẹ́rí adùn yìí o rán mi létí nípa ìgbà kékeré mi. Ìyá mi nígbà yẹn, gbogbo ǹkan lóriṣiríṣi ló máa ń bá mi rà. Paápá jù lọ, adùn vanilla yìí, mo máa níìfẹ́ e gan. Ó máa dùn lẹ́nu. Mo sì fẹ́ràn pé kò dùn jù lẹ́nu. Kò ṣe pé tí ẹ bá jẹ́ tàbí tí ẹ bá tọ̀ wo, ó máa pẹ́ lẹ́nu. Ó wa jẹ́ pé ohun nìkan ni le máa ma tọ́ wò lẹ́nu rárá o. Kò rí bẹ́ẹ̀. Tobá jẹ pé àwa ní ìgbà ẹ̀rùn ni, ah! Mo ma n fẹ́ràn e dáadáa. Sẹ́rí adùn vanilla yìí, dùndùn rẹ̀ kò pọ̀ lọ títí, nkan to sì fi dára jù fún àwọn èèyàn nìyẹn. Àwọn èèyàn máa ń yara ra adùn vanilla torí kò sí ǹkan tí ẹ lè fi se. Bẹ́ẹ̀ ni, kò dè sí bí, kò dè sí ǹkankan tí ẹ lè dà òun náà sí. Bóya ẹ fẹ́ ṣe àkàrà òyìnbó ni o, ẹ fẹ́ ṣe ńlá ni o, àbí ẹ fẹ́ ṣe kékeré ni o, ẹ kò dá adùn vanilla sí i. Ah! Ó máa dùn bí i, kò ní dùn jù o, àmọ́ dùndùn rẹ̀, á jẹ́ ǹkan tó jẹ́ pé ó ṣe é jẹ́ lẹ́nu. Ìgbá mi gan, òorun ń làásán, ah! Ó máa ń tú ọkàn mi ni, ó máa-- ara máa tú eyan. Bo se máa ń rí yẹn, tí nbá ti tọ́ wò báyìí. Ko n ṣe pé adùn yẹn, ó máa ń yi mi lórí o rárá o. Iwonba náà ni adùn rẹ̀ ló ṣe rí lẹ́nu. Kódà tí èèyàn bá gbe sẹ́nu, fún ara rẹ̀ báyìí ló máa lọ wọ̀rọ̀wọ̀ nínú ẹnu. Òorun ẹ dára gan. Sẹ́rí aadùn vanilla yìí, ó ṣe dáadáa tí ẹ bá fi sínú àkàrà òyìnbó. Ó máa ń jẹ́ kí àkàrà òyìnbó dùn jẹ dáadáa. Òun ló sì yára jù n lilò. Òun làwọn èèyàn máa ń sábà lojú tí wọ́n bá fẹ́ ṣe àkàrà òyìnbó wọn. Bóyá ẹni tó fẹ́ ṣe ìgbéyàwó ni o, àbí ẹni tó fẹ́ ṣe ọjọ́ ìbí ni o, àbí ẹni tó jẹ́ pé ó gba ìgbéga níbi iṣẹ́, adùn vanilla ló máa, ló máa bèrè fún ní àkàrà òyìnbó wọn. Wọ́n á fi oríṣiríṣi ǹkan wọ́n á fi kùn ún. Bẹ́ẹ̀ ni. Kódà, ṣé rí nínú ice cream mi ẹ, oríṣiríṣi lọ máa ń ṣe sì í. Ó ní ìmi tó jẹ́ pé adùn vanilla ni o, àmọ́ wọ́n á kó oríṣiríṣi adùn iyókù sí i, wọ́n á fi sí i lórí. Sẹ́ wa rí adùn vanilla yìí ló máa ń jẹ́ kó jáde lẹ́nu dáadáa. Pápá jù lọ tí ó bá yẹ kó tutù dáadáa, tí èèyàn bá gbèsé ẹnu, ah! Ọkàn èèyàn á balẹ̀. Torú bá mú yaǹ gan tí èèyàn bá gbèsé ẹnu kí èèyàn gbé mí tàbí tí èèyàn jẹ́ lẹ́nu, gbogbo àra ẹ̀eyan máa tutù wá ni. Sẹ́rí adùn vanilla yìí, bí mo ti e ṣe bẹ̀rẹ̀ ẹ náà gbà kékeré náà ni, àǹtí mi máa ń ra wálé. Wọ́n máa ra ice cream lóríṣiríṣi adùn. Ti n bá ti tọ́ gbogbo è wò bẹ́ẹ̀ yẹn, adùn vanilla yìí gań-an gan ló máa ń wúmi lórí jù. Àti gba yẹn báyìí, mi ò fi ṣeré. Ti a bá ti fẹ́ ra ice cream báyìí, ti a bá fẹ́ ra awoǹ kan tó jẹ́ pé wọ́n máa ń fi oríṣiríṣi adùn sí i, adùn vanilla yẹn, òun ni mo máa bèrè. Mo rántí ìgbà tí mo ṣe ọjọ́ ìbí, tí ó jẹ́ pé mi mọ̀ óru àkàrà òyìnbó tí mo fẹ́ jẹ tàbí tí mo fẹ́ kí àwọn èèyàn bá mi jẹ. Adùn òyìnbó yẹn mo ní kọ-- adùn vanilla ni mo ní kí wọ́n bá mi fi sí i. Kankan bá mi ṣe ní ránpẹ́, kan dẹ̀ fi adùn vanilla sí i. Ìgbà tan máa gbé dé, mi mọ̀ pé ó máa dùn tó to yẹn. Ó máa dùn kò dunjú, àmọ́ ó jí dáadáa léẹnu. Kódà wọ́n ti wá n ṣe àkàrà òyìnbó tó jẹ́ pé àkàrà òyìnbó oní ice cream ni. Bẹ́ẹ̀ ni adùn vanilla, ìyẹn e gbọdọ̀ tètè jẹ́ ni torí kò n pe n lẹ, àmọ́ ó dùn.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Èmi a nífẹ̀ẹ́ sí láti lọ sí etí òkun fún ìsinmi. Ṣé rí, etí òkun jẹ́ ǹkan tó jẹ́ pé ó jẹ́ ibìkan tó jẹ́ pé ó máa ń jẹ́ kárá tù mi. Ó máa dàbí pé mo wà nínú ayé mii tó yàtọ̀ sí ayé tí mo ti ń gbé tẹ́lẹ̀. Mo fẹ́ràn bí omi náà ṣe máa ń dùn tó bá ya póun wá sọ́nà òke tàbí ó n padà sí sáàlẹ̀. Atẹ́gùn tó omi náà ń gbé jáde, ó máa ń jẹ́ kárá tù mi. Ṣé rí, etí òkun jẹ́ ibìkan tó jẹ́ pé, tó jẹ́ pé ìwo ati eledá ẹ́ ohun nikan ni. Gbogbo bẹ, ó dáwọ́rọ́ ni. Àlàáfíà wà nbẹ̀, fọkànbalẹ̀ wà nbẹ̀. Mo máa fẹ́ràn láti máa rìn lórí ìyẹ̀pẹ̀ etí òkun. Etí òkun, mo máa wo bí òòrùn ṣe ń ràn àti bó ṣe ń lọ lè náà lẹ́gbẹ́ òkun. Mo máa fẹ́ràn, mo máa, mo máa, ìgbà mií mo máa ya àwòrán tí òòrùn bá ń lọ sílẹ̀. Bẹ́ẹ̀ni, mo máa n ya àwòrán ẹ̀, tàbí kí èmi gan-an dúró, kín-ni kí eeyan kan ya mi. Ṣé rí, gbogbo àyíká etí òkun yẹn, atẹ́gùn, atẹ́gùn àlàáfíà máa ń fẹ sí mi ni. Etí òkun tí n bá wà nbẹ̀, ó máa ń jẹ́ kí gbogbo nǹkan tó dí lọ́kàn mi tó fẹ́ kú fẹ́ le, dí àbí fẹ́ kọjá agbára mi, ó máa jẹ́ kí gbogbo ẹ̀ rọ̀, gbogbo nǹkan maa dáa fún mi. Òkan mi máa balẹ̀, gbogbo nǹkan tó wà lórí mi tó fẹ́ kú fẹ́ kú díẹ̀ kató, gbogbo ẹ̀ ló máa kúrò lórí mi. Ayà mí gan-an fúyẹ́. Èmi máa fẹ́ lo àsìkò láti súnmọ́ ǹkan olorun pàápàá jùlé etí òkun. Etí òkun jẹ́ ibìkan tó jẹ́ pé mò le lọ jókòó síwájú bẹ́ẹ̀ kí n lọ sinmi, kí n sùn. Katẹ́gùn àlàáfíà fẹ́ sí mi. Kò ṣe pé etí òkun ni màá lọ jókòó sí òó rárá o. Amo kínkọ jókòó kí n máa wò látọ̀ọ́kan. Katẹ́gùn ẹ̀ máa fẹ́ sí mi kí n sùn run àlàáfíà, kí làálàa gidi gan-an nigbà mi. Èmi je ǹkan tó jẹ́ pé mo fẹ́ràn láti máa lúwẹ̀ẹ́ nínú omi tí mo bá ti jókòó sábẹ́ ibú, ibojì. Tí ojú ọjọ́ jẹ̀jẹ́ ọ̀ràn tó jẹ́ pé ó ń fá èèyàn mọ́ra, kò ṣe pé ójo fẹ́ rọ, kò ṣe pé órùn ran ju, màá gbádùn ara mi. Mo máa n ya oríṣiríṣi àwọn lẹ́gbẹ́ etí òkun, lẹ́gbẹ́ etí òkun, pàápàá jù lọ tí ó bá jẹ́ pé ìlú mi gan-an mo wà ni tí mo lọ ya àwòrán ní etí òkun. Àwọn èèyàn gan-an máa wo mí bóyá mo lọ sí ìlú eebo ni. Bẹ́ẹ̀ni, èmi máa fẹ́ràn kí omi máa hàn nínú àwọn ohun tí mo fẹ́ yà, pàápàá jù lọ tí n ba wà ní etí òkun. Mo máa n ka àwọn ìwé nípa etí òkun náà lóríṣiríṣi àwọn ẹja tó wà níbẹ̀, gbogbo àwọn nǹkan tó wà níbẹ̀, àwọn alujonnu tó wà níbẹ̀ gbogbo ẹ lápa pọ bẹ́ẹ̀ yẹn, gbogbo ìwé yẹn mo máa ń ka. Ó máa n jẹ́ kí nǹkan ràn mí lọ́rùn ni. Mo máa n fẹ́ràn bí gbogbo e máa ń dákẹ́ wọ́rọ́wọ́rọ́ tó jẹ́ pé èmi òkun ati olorùn lajọ wà níbẹ̀. Ìgbà mí mo máa n lọ pẹ̀lu áwọn ẹbí. Bẹ́ẹ̀ ni, ó máa n wù mí kí n lọ pẹ̀lu áwọn ẹbí mi. Ó de máa wù mí kí n lọ pẹ̀lu awọn ọ̀rẹ́ mi kí gbogbo wà kàjọlọ́ gbádùn ara wa. Ká jọ̀lọ́ wò bó òkun ṣe ń, bó òkun ṣe ń mú, bó ṣe ń mí. Ká lọ wò bó omi ṣe ń ya sọ́tùn, bó ṣe ń ya sóṣì. Èmi máa n fẹ́ràn àwọn oúnjẹ òkun bí i ẹja arọ, àwọn ẹja lóríṣiríṣi, èmi máa n fẹ́ràn rẹ̀ dáadáa. Èmi dẹ̀re, mo máa n rí àsìkò pé mo fẹ́ lọ ṣe ìsinmi yẹn, mo màá n rí bí àsìkò láti jẹ́ kí gbogbo ọkàn mi fúyẹ́. Gbogbo iṣẹ́ tí mo ti ṣe láti ìbẹ̀rẹ̀ ọdún ni o, tàbí ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ni, àbí ìbẹ̀rẹ̀ oṣù ni o, gbogbo ẹ ló máa fúyẹ́ lọ́kàn mi iyen àsìkò ìsinmi mi. Mo máa fẹ́ sábà lo ní etí òkun tóri pe kíni etí òkun náà máa fẹ́ farapẹ́ bí ìsinmi tó yàn, ọkàn mi a balẹ̀. Gbogbo nǹkan tó bá le láyá lára mi gbogbo ẹ ló máa yọ́ kúrò. Èmi máa fẹ́ràn kí màá gbọ́ bí òkun ṣe ń wúru, bó ṣe ń rú, bó ṣe ń rú pàápàá jù lọ tí ó bá di alẹ́. Àáa, atẹ́gùn tó máa fẹ́ sí èèyàn ní alẹ́, kódà èeyan máa padà lọ sùn run àlàáfíà ni.

Ṣé o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ ni ọ̀, mo fẹ́ràn láti máa jó dáadáa. Kódà tí bá ń jó inú mi máa ń dùn ni. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa gbé ara mi sọ́tùn kí n máa gbá ara mi ṣóṣò. Kó jẹ́ pé mo máa bá lù ú tàbí kó máa bá orin mo. Mo máa nífẹ̀ẹ́ sí gan, ó máa ń jẹ́ kí ara balẹ̀. Tó bá jẹ́ pé mo ti dákẹ́ wọ́rọ́wọ́ láti àárọ̀ ni, mi ò rí ǹkankan ṣe ni. Tó bá ti di àsìkò ijó báyìí, gbogbo ǹkan tí mo bá ṣe gbogbo ẹ ni màá ju lè. Ọkàn mi a bá balẹ̀, màá ma rẹ́rìn-ín, ayọ̀ mi a kún, tí bá ń ṣe mèdìmẹ́dì káàkiri, gbógbó kíákíá ni mo máa já ara nù. Tí bá ti gbọ́ orin gidi tí mo mọ̀ pé mo lè jó sí, mo máa bẹ̀rẹ̀ jó ni. Mo fẹ́ràn láti máa jó láàrín àwọn òjò tó bá jẹ́ pé wọ́n ṣe ìnáwó ni, àá ẹ pè mí síi mo máa jó fún yín. Mo fẹ́ràn láti máa jó ní ìnáwó oríṣìíríṣìí. Ìgbà mìí mo máa ń jó ń lé, bápa ju lè yín ara mi, àá kí n má ì tí kọrin ni tàbí kí n gbé sórin màá ti máa jó ni. Ṣẹ́rí mo ṣe jó yẹn, èmina fii na pa mo fii na sẹ ni. Gbogbo ara fi ń tùu mi ni. Ẹ̀ẹ̀mọ̀ wàhálà oní pọ̀jù lọ́rùn mi. Mo rí ǹkan mìí ro bó ṣe n rí lára mi ni yẹn. Èmi ò lè ní ohun ṣe ẹ̀yàn kan tó jẹ́ pé mo ti kà pé dọ́dọ́dọ́dọ́ ni kí n jẹ́ èèyàn tó jẹ́ pé èmi nìkan ni mo mọ̀ ṣé kó tó di pé mo lè gbádùn ayé mi ọ. Rárá o, mi ò n ṣe ẹ̀yàn bẹ́ẹ̀. Èmi máa fẹ́ máa jó láti gbádùn ayé mi ni. E mi ò n jó pé kí n máa fi dójú kọ ẹni kẹ́ni tàbí kó má di ìjàkadì, rárá o, mo máa jó láti ṣe fàájì ni. Ṣẹ́rí tí bá ń gbọ́ orin ìgbà mí, láwọn olójú àwọn orin kan tó jẹ́ pé bó ṣe ń kọ, bó ṣe ń dùn báyìí, ẹ̀ni mo bá ti bẹ̀rẹ̀ sí í n gbésẹ̀, tí ẹ bẹ̀rẹ̀ sí ní jó, tí ẹ bẹ̀rẹ̀ sí ní réde, tí ẹ bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn-ín tí inú yín ń dùn. Ìgbà mìí ná tó bá jẹ́ pé ó bá mi léle ni, mo máa gbọ́ àwọn orin tó jẹ́ pé díẹ̀díẹ̀ báyìí lọ máa ń kọ. Ó fà bí i, ó máa ń fà gan, àmọ́ mo nífẹ̀ẹ́ sí irú àwọn orin bẹ́ẹ̀ yẹn ná. Ó dé lórí ijó tí èèyàn náà máa ń jó. Bí èèyàn bá ṣe ń jó èèyàn a máa fà á náà ni. Torí pé kíni ijó yín gbọ́dọ̀ bá lù ú mọ́, ó gbọ́dọ̀ bá orin mọ̀. Ṣẹ́rí tí bá ń jó gbà mí, ó máa ń jẹ́ kí aya mi kì í, aya mi máa ga wá ni. Ìgbà mìí dere mo máa ń fẹ́ràn láti máa jó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Ṣẹ́rí ijó máa ń kó àwọn èèyàn jọ, tí ẹ bá ń kọ orin gidi, tí ẹ gbé orin gidi si, tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jó, tí ìwọ tó mú kejì tí kejì mú kẹta, tí ẹ̀ n mú ara yín méjì méjì, méjì méjì tí ẹ̀ ń bá ara yín jó, inú wa gan á máa dùn, ayọ̀ wa a máa kún ni. Ìbáṣepọ̀ gan á tún máa dán mó rán si ni. Ṣẹ́rí ijó jíjó yẹn ó máa ń jẹ́ kí karajà fáfa. Bẹ́ẹ̀ ni. Ṣẹ́rí èmi tó wá rí ijó bí i ọ̀nà tí èèyàn fi ń ná pá nà sẹ, èèyàn á fi na gbogbo ara, gbogbo ibi tó jẹ́ pé ó le lára, gbogbo e le yan máa ń ná. Nígbà tí èèyàn bá ti jó bí i wákàtí kan, gbogbo kíákíá ni gbogbo ẹ̀ máa ń ná tó máa padà sí bó ṣe yẹ kó rí. Ìgbà mìíràn tí inú mi bá dùn mo máa jó. Ìgbà mìí de re tí n bá da wà, tí bá dá wà tó jẹ́ pé èmi nìkan mo wà ní yàrá mi, mo máa kí ijó mọ́lẹ̀ màá máa jó ni. Ṣẹ́rí ìgbà mi tí mo bá ń jó, ó máa ń sọ ẹ̀dùn ọkàn mi síta. Bẹ́ẹ̀ ni, ijó ìgbà mi máa ń sọ ẹ̀dùn ọkàn mi síta. Bóyá inú mi ò dùn, ẹ sì máa rí bí mo ṣe ń jó. Tí inú mi bá dùn, tí ayọ̀ mi bá kún, ẹ sì máa rí bí mo ṣe ń jó. Èmi dere mo ti fẹ́, mo jẹ́ ẹ̀yàn kan tó jẹ́ pé àwọn ijó oríṣìíríṣìí mo máa fẹ́ kọ̀. Bápa ju èyí tí mi ò jó rí tàbí mi ò mọ̀ tàbí mi ò rí ẹni komi, tí bá ti rí bí ti àwọn èèyàn tí ń jó, tí bá ti bá fẹ́ràn ẹ̀, òun ni máa bá wọn jó tàbí kí ni kan kọ̀ mí. Èmi ò ṣe ẹ̀yàn kan tó jẹ́ pé mo gbogbo ẹni mo mọ̀. Rárá o, kò dá mi lójú o. Torí o nígbà kan tó jẹ́ pé tí bá jó báyi kò kí ń bá lù ú mọ̀, tí àwọn èèyàn fi mí ṣe yẹyẹ tí ó sì ń ṣe mí lẹ́ẹ̀kọ̀kan, àmọ́ mo ti yàtọ̀, mo ti yàtọ̀ tíbí tẹ́lẹ̀. Ṣẹ́rí tí mo bá jó, ayọ̀ mi máa ń kún ni. Tí mo bá jó inú mi máa ń dùn ni. Mo máa gbàgbé ìrònú, mo máa gbàgbé gbogbo ohun kan tó ń, tó ń fá irewe sí ọkàn fún mi. Bẹ́ẹ̀ ni, mo máa gbogbo ẹni mo máa gbàgbé pátápátá. Inú mi máa ń dùn tí mo bá ń jó. Ṣẹ́rí tí bá ń jó ó máa dàbí, ó máa dàbí pé èmi náà ń fi àsìkò lẹ́ mú fin àwọn nǹkan kan lè tí èmi náà máa rántí ni. Èmi tí wá fẹ́ràn kí n máa jójo ìbílẹ̀. Bẹ́ẹ̀ ni ijó ìbílẹ̀. Mo máa ń jó ní ìgbéyàwó. Ìgbà mìí mo máa ń jó tí bá yá pé wọ́n gbọ́ orin sí i. Ìgbà mìí de re tí ara ti tu mi, tí mo ti, tí gbogbo ohun kan ti wà dáadáa, mo máa jó. Ṣé o, lọ́pọ̀lọpọ̀ ìgbà mìí gan máa jó fún àwọn ẹbí mi. Tí wọ́n bá ti gbé orin gidi báyìí a máa ma jó ni.

Kí ni ìgbádùn rẹ? Ǹkan lára àwọn ìgbádùn mi ni kí màá gbọ́ orin. Ti ń bá gbọ́ orin, ara mi máa ń balẹ̀, ara máa ń tún mi. Oríṣiríṣi orin mo máa ń gbọ́. Mo máa ń gbọ́ orin ní ìgbà mí tó jẹ́ pé ká máa jó ijó galala, ká máa dá gbogbo ẹrù oun ní mo máa ń jó. Ọkàn mi náà fi balẹ̀ ni mo rí ǹkan mi rò. Ìgbà mí dè ré ọ lè jẹ́ àwọn tẹ́ pé wọn ró ra kọ́ ni gbogbo ẹ lọ díẹ̀, díẹ̀, díẹ̀. Ojú díẹ̀ díẹ̀ náà làti má ma jọ́sìn yẹn ná. Bẹ́ẹ̀ni, èmi máa fẹ́ràn kí bóyá kí màá kọ́ bóyá bíi orin tó jẹ́ pé wọn kọ́ díẹ̀ díẹ̀. To jẹ pé tí ẹ̀yàn bá ń gbọ́ gán, ọkàn èèyàn a má balẹ̀. Mo máa fẹ́ràn láti máa gbọ́ irú àwọn orin bẹ́yẹn bóyá bí ọwọ́ iròlẹ̀ o ń lọ sọ́wọ́ alẹ́. Bẹ́́ẹ̀ ni, ìgbà mí dì è ré tí bá ń gbọ́ orin bóyá inú mi ò dùn, mi ò wà rí ǹkan mi ṣe, mo máa tẹ orin, màá máa gbọ́ orin. Ǹkan nínú àwọn ìgbádùn mi ni pé kí màá kàwé. Bẹ́ẹ̀ ni, tí ilé bá ti sú mi àbí tí ó jẹ́ pé ayé wà, mi ò ní àwọn ǹkan tí mo fẹ́ ṣe àbí kò sí iṣẹ́ kàn kan tí mo fẹ́ ṣe, mo máa gbé ìwé máa kà. Ìwé máa jẹ́ kí n kọ́ ǹkan tuntun ni. Bẹ́ẹ̀ ni, màá fẹ́ràn láti máa ka oríṣiríṣi ìtàn. Bẹ́ẹ̀ ni, ìgbà mí dè ré o lè jẹ́ pé ìwé lórí ìfẹ́ àbí ìtàn lórí ìfẹ́, ìtàn lórí lọ́kọláya, ìtàn lórí ẹ̀gbọ́n àti àbúrò, ìtàn lórí ẹbí, ìtàn lórí iṣẹ́, ìtàn lórí àwọn orogún, gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn, irú àwọn ìwé bẹ́ẹ̀ mo máa ń ka. Ìgbà mìí naa mo máa ń ka àwọn ìwé lórí Íńtánẹ́ẹ̀tì. Ǹkan tí mo ti wá fẹ́ràn jù dáadáa, ni kí màá kàwé lálẹ́. Ti bá kàwé lálẹ́ gbogbo àtún lè yé mi yékéyéké dáadáa. Ṣé mo? A dàbí n pé mo wà nínú ìwé tí mò ń kà ni. Bó ṣe máa rí ènìyàn, ó dè máa ń dùn mọ mi mo máa fẹ́ràn gan. Ìgbà mí dè ré mo lè máa wo eré ìdárayá kan tàbí kí màá wo oríṣiríṣi eré. Ti bá ń wo eré bẹ́yẹn, ṣo mo pé mi ò ní ààyè láti máa ronú ǹkan mi. Ǹkan tí mò ń wo yẹn ni mò ń wò. Ǹkan tí mò ń wù yẹn ni mò ń rò. Kò ṣe pé mò ń wò ǹkan mi, mo dè ń ro ǹkan mi. Àyè yẹn ò yọ. Mo sì máa ń fẹ́ràn láti máa wo eré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Pápá júlọ àwọn eré tó jẹ́ pé ó máa ń muyàn rẹ́rìn tàbí àwọn eré tó jẹ́ pé ó máa ń kóyàn lọ́gbọ́n, ó máa ń kóyàn lóyè tàbí eré tó jẹ́ pé ó máa ń kóyàn ní ǹkan tuntun tàbí èyí tó tu máa ṣí ojú mi sí oríṣiríṣi ǹkan tó ń ṣẹlẹ̀ ní ìgbésílẹ̀ ayé. Irú àwọn eré bẹ́ẹ̀ mo máa ń wò. Mo sì máa ń fẹ́ràn kí màá wò bóyá bí ọwọ́ alẹ́. Àwọn kí ni ìgbádùn mi? Èmi ni pé mo fẹ́ràn láti máa lo àsìkò pẹ̀lú àwọn ẹbí mi. Tí bá ti ṣe àwọn ǹkan bẹ́yẹn to jẹ̀ pé ǹkan kan tí mo fẹ́ ṣe lé náà ò pọ̀, tí bá ti ṣe gbogbo iṣẹ́ lé tè mi tán, mò lè lọ sọ́ dó àwọn ẹbí mi kí lọ bá wọn lo àsìkò díẹ̀ tàbí iye wákàtí díẹ̀ kí tó padà sílé. Mo máa ń fẹ́ràn láti máa bá àwọn olólùfẹ́ mi sọ̀rọ̀, àwọn ẹni tí mo fi ọkàn tán, àwọn ọ̀rẹ́, àwọn ẹ̀gbọ́n mi, àwọn àbúrò mi, àwọn ìyá mi, àwọn bàbá mi, bàbá ìyá mi, ìyá ìyá mi, gbogbo wọn bẹ́ẹ̀ yẹn mo máa ń fẹ́ràn láti máa bá wọn sọ̀rọ̀. Inú mi máa ń dùn ni. Ìgbà mí dè ré mo màá fẹ́ràn láti máa dáná oúnjẹ. Ah! Oúnjẹ títí yẹn mo máa mọ̀ ṣe o, kò soúnjẹ tí mi ò lè ṣe, tí mi ò lè sè. Bẹ́ẹ̀ ni, mo sì máa ń fẹ́ràn láti máa ṣe oríṣiríṣi oríṣi oúnjẹ náà. Oríṣiríṣi adùn tó máa ń fi soúnjẹ. Ìyẹn ni pé tí màá ṣe ṣẹ́lẹ̀, kò ní dàbí ikejì torí adùn mo ti yí padà. Gbogbo ǹkan bẹ́ yẹn mo máa ń fẹ́ràn. Mo máa fẹ́ràn náà kí màá rìn tí bá ti dé láti ibiṣẹ́ bẹ́yẹn. Bóyá ọjọ́ kejì mi ni lọ ibiṣẹ́, kí n rìn káàkiri, kí n na pá, kí n na sè, kí rì. Mo máa ń fẹ́ràn gbogbo ǹkan bẹ̀yẹn. Ó máa ń jẹ́ kí ọkàn mi fúyẹ́ ni. Gbogbo ǹkan tó ti wà lọ́kàn mi láti ìbẹ̀rẹ̀ ọjọ́ yẹn títí dé ìparí gbogbo ẹ máa fú yẹ ni. Ìgbà mí sì ni mo kò lè jókòó síta, kí màá gbátẹ́gùn ta tàbí kí ri eǹi temi àti ẹ̀ ta jọ ń gbé le, ká jọ máa jọ́ mú tọrọ ọrọ tàbí ká gbé àyò síta ká jọ máa ta àyò, ká jọ máa sọ̀rọ̀ ń pa ìlú, ká jọ máa sọ̀rọ̀ ńipa ara wa tàbí ibiṣẹ́ gbogbo ǹkan bẹ̀yẹn, màá fẹ́ràn. Àsìkò ìgbádùn mi náà mo tún fẹ́ràn kí màá dájókòó gba mi. Ó jẹ́ pé mi enìkan ni, èmi olóhun. Bẹ́ẹ̀ ni, màá tún rorónú lọ, rorónú padà wá. Kò ṣe pé màá ronú kanlẹ̀ àbí mà ma ronú má má sunkùn. Rárá ò iyẹn kọ̀. Amọ mo kò lè jókòó kí màá ronú gbogbo ǹkan tí mo ti ṣe níbẹ̀ẹ̀rẹ̀ ọdún, gbogbo ǹkan tí mo ti gbé ṣe, gbogbo ǹkan tí mo ti gbà tó ti jẹ́ èrè mi, gbogbo ǹkan bẹ́ẹ̀ máa ma rò síra wọn. Ìgbà mí sì ni mò lè gbé fóònù mi kí màá tẹ gbogbo awọran tó wà lórí Íńtánẹ́ẹ̀tì, kí màá wo àwọn oríṣiríṣi fídíò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ni.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni o, kò sí oúnjẹ tí mi ò lè sè. Mo fẹ́ràn láti máa se oúnjẹ. Mo sì mọ bí a ti ń se oúnjẹ. Mo mọ bí a ti ń se oúnjẹ àárọ̀. Mo mọ bí a ti ń se oúnjẹ ọ̀sán. Mo mọ bí a ti ń sun oúnjẹ alẹ́. Mo mọ bí wọ́n ṣe ń se ìrẹsì. Mo mọ bí wọ́n ṣe ń se, se spaghetti. Mo mọ bí wọ́n ṣe ń se gbogbo oríṣiríṣi ọbẹ̀. Mo mọ bí wọ́n ṣe ń se gbogbo oríṣiríṣi bóyá bí i ewédú, ọ̀gbọ̀nọ̀, ilá alásèpọ̀, ẹ̀fọ́, ẹ̀gúsí, lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn mo mọ̀ ọ́ sè. Mo tún fẹ́ràn láti máa se àkàrà òyìnbó lóríṣiríṣi, bóyá ńlá ni o, bóyá kékeré ni o, bóyá lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣá. Bẹ́ẹ̀ ni mo ṣe mọ̀ ọ́ ṣe. Mo sì mọ bí wọ́n ṣe ń ṣe gbogbo àwọn nǹkankan ìpaanu. Bóyá bí i, bí i meat pie, bóyá bí i egg roll, pé loríṣiríṣi bẹ́ẹ̀ yẹn mo mọ̀ ọ́ ṣe. Kódà mo tún mọ bí wọ́n ṣe ń ṣe gbogbo àwọn oúnjẹ ìbílẹ̀. Bẹ́ẹ̀ ni, mo mọ bí wọ́n ṣe ń fi adùn sí oúnjẹ dáadáa. Mo mọ bọ́ ṣe ńmú adùn sí oúnjẹ. Mo mọ bí wọ́n ṣe ń gé ẹ̀fọ́ tó jẹ́ pé gbogbo ẹ̀ máa ṣe rẹ́gí. Kò ń ṣe pé màá ṣeé, ó ma wá rí wọ́gọwọ̀gọ tàbí kò ní, kò ní rẹwà lójú tí nbá ti sè é tán. Mo mọ bí wọ́n ṣe ń dáná oúnjẹ dáadáa tó jẹ́ pé á bá yàn lára mu. Kódà mo tún mọ irú oúnjẹ tí mo lè fún ẹ tí ó bá jẹ́ wípé ara ẹ ò yá, bóyá ó láìsàn kan ni o tàbí ó kàn rẹ̀ ẹ́. Ó ní irú oúnjẹ tí mo lè sè fún. Bóyá ní ìsín ìyí èèyàn kan ní òtútù, bóyá ó ń sín ó ń wú kọ́, mo lè ṣe ọbẹ̀ fún. Ọbẹ̀ ùmóòyò tàbí kí n ṣe ọbẹ̀ ata tó ní ẹja ààrọ̀. Ìyẹn àwọn eléèbó ń pè ní pepper soup. Bẹ́ẹ̀ ni, mo lè sè é fún. Ìyẹn atún jẹ́ kí gbogbo imú ẹ̀ tó dí, gbogbo ẹ̀ ló máa fúyẹ́, gbogbo ẹ ló máa kò ní dí mọ́. Irú oúnjẹ bẹ́ẹ̀. Mo mọ bí wọ́n ṣe ń fi oúnjẹ táa fi, táa ń-- mo mọ bí wọ́n ṣe ń fín oúnjẹ tó ma fi jiná. Mo mọ bí wọ́n ṣe ń dín ẹran. Mo mọ bọ́ ti ń dín a, ẹdẹ ẹja. Mo mọ bí wọ́n ṣe ń ṣe ẹyin. Kò sí nǹkan tí mi ò mọ̀ ọ́ ṣe. Mo mọ bí wọ́n ṣe ń po ògì. Bẹ́ẹ̀ ni, ìgbà míì náà, mo lè máa fi gbogbo oríṣiríṣi adùn kí ma fi ṣe ré, kí fi dáná. Bẹ́ẹ̀ ni, ìgbà míì, ó lè jẹ́ pé bóyá bí nbá ṣe dáná èní yìí, bí nbá ṣe se ọbẹ̀ èní yìí mi ò ní sè é bẹ́ẹ̀ lọ́la, adùn míì ni màá tún fi sí. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni mo máa ń lò. Ìgbà míì náà mo máa ń kọ́gbọ́n lára àwọn ẹlòmíì ó bọ́ ńbá ṣe se oúnjẹ ti wọn. Tí bá rí pé ẹni yìí bó ṣe sè é, mo láwọn èròjà a ẹ̀ lọ́wọ́. Bí mo dẹ̀ ṣe ń wò ó, ó ma dá fúnra, mo máa lọ kọ, ma lọ sè é títí títí ó ma fi dán mọ́nrán lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ ni, mo mọ oúnjẹ àgbàlagbà gan án sè. Mo ti mọ̀ pé epo ò ní pọ̀ jù, ata ò ní pọ̀ jù, iyọ̀ ò ní pọ̀ jù, adùn oríṣiríṣi yòókù náà kò ní pọ̀ jù. Mi ò ní gbá ata yẹn. Bẹ́ẹ̀ ni, torí àwọn ẹlẹ́jẹ̀ ríru tí àwọn àgbàlagbà máa ń ní. Mi ò ní gbá epo yẹn púpọ̀ jù. Tí nbá ti bùú lórí iná, tó bá ti gbóná rán pẹ́ kí n dá ata mi sí, kí n fàlùbọ́tà mi sí ni, kí n fi iyọ̀ mi sí, kí n fi adùn kejì náà sí. Ohun kan bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀ á lè sè pọ̀, á lè, á lè, á lè jiná pọ̀. Mo mọ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn se. Mo dẹ̀ jẹ́'èyàn kan tó jẹ́ pé mi ò ń s'oúnjẹ tó jẹ́ pé màá kó gbogbo èròjà sí gbogbo nǹkan bẹ́, rárá, ọbẹ̀ mi. Ó máa ń jẹ́ nǹkan tó jẹ́ pé tí èèyàn bá tọ wò, èèyàn áti rí pé'léyìí da lẹ́nu. Eléyìí ṣe é jẹ. Bẹ́ẹ̀ ni, mo, ọbẹ̀ mi ò kí ń dùn jù. Kò dẹ̀ kín, kò dẹ̀ kín korò jù. Bẹ́ẹ̀ ni, kódà oríṣiríṣi ewé mo tún lè fi se ọbẹ̀. Bẹ́ẹ̀ ni, pàápàá jùlọ, àwọn ọbẹ̀ ìlú ù míì mo mọ̀ọ́ se. Edikaikong ni, eh, afang, ọbẹ̀ afang ni. Ọbẹ̀ oríṣiríṣi tí àwọn èdè, àwọn ìlú míì máa ń sè mo mọ̀ọ́ sè. Ká máa fi àwọn ẹ̀fọ́ oríṣiríṣi, ká máa fi dín ata, ká máa fi ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀, gbogbo ẹ̀ mo mọ̀ọ́ se. Mo lè dín ẹyin, mo lè dín mọ́ ata, kí n se iṣu tàbí kí n se àsáró. Mo mọ ìfọ́kọrẹ́ sè. Àwọn oúnjẹ lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ni mo máa ń sè. Oúnjẹ tí ó jẹ́ pé ó dẹ̀ dáa fún ìlera ara ni. Bẹ́ẹ̀ ni, mi ò kàn kí ń se oúnjẹ tí ó jẹ́ pé tí ẹ bá jẹẹ́ tán báyìí ẹ ma ma bì ni tàbí kí ẹ máa pàrọ̀ toilet, tàbí kí ẹ máa pàrọ̀ ibi tí ẹ ti ń yàgbẹ́. Rárá rárá, mi ò kín se nǹkan mi bẹ́ẹ̀. Oúnjẹ mi dáa fún ara. Bẹ́ẹ̀ ni, iyọ̀ ò kí ń pọ̀ jù, adùn ò kí ń pọ̀ jù, òróró ò kí ń pọ̀ jù, epo ò kí ń pọ̀ jù. Kò ń ṣè yí tí ó jẹ́ wípé epo á ju ọbẹ̀ gangan fún ra ẹ̀ lọ. Mi ò kí ń ṣe oúnjẹ bẹ́ẹ̀. Oúnjẹ mi máa ń dán mọ́rán ni. Ó dẹ̀ máa rẹwà lójú. Tí a bá fẹ́ ṣe ìnáwó, èmi lọ́ ma pè pé kí n bá wọn dáná. Ìgbà míì tí ó bá jẹ́ pé wọ́n kàn fẹ́ dáná rá ń pẹ́ kan, pé wọ́n kàn fẹ́ pín káàkiri, èmi ló ma pè kí n bá wọn dáná. Èmi mò ń dáná ń lé mi. Bẹ́ẹ̀ ni, oríṣiríṣi èròjà tó dẹ̀ dáa ni mo máa ń lò. Mi ò kí ń sábà pàrọ̀ bẹ́ẹ̀. Oúnjẹ.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Bẹ́ẹ̀ ni o, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ dáadáa. Mo mọ̀ pé tí èèyàn bá ń sáré ju, ó léwu pẹ̀lú ọkọ̀. Torí náà, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀. Láimoye igbà, mo màá n farabalẹ̀ tẹ̀lé ni. Mo jẹ́ eǹkan tó jẹ́ pé to bá wà nínú ọkọ̀ to je pé mo ń sáré lóri ojú ọ̀nà, mo máa n rora máa ṣe díẹ̀díẹ̀ ni. Mi ò ṣe láláṣé ju tí ó jẹ́ pé ibi tí mo ti ń sáré moi ni wò wájú máa wa lọ kọlu ẹni tó wà n wájú, rárá o. Tí n bá ti wà ládùúgbò táwọn èèyàn gbé tó jẹ́ pé ẹṣẹ̀ ni won fin rìn bẹ́ẹ̀, wọ́n máa sábà fin rìn bẹ́ẹ̀ koi ṣe ọkọ̀. Màá rara máa tẹ̀ ẹ́ díẹ̀díẹ̀, mi ò kí ń sáré púpọ̀. Torí àì bá mọ̀, àwọn ọmọ mii lè ti bọ́ta ilé wọn. Kọ́jepe wón fẹ́ sáré lọ mú nnkan kan lójú títì, knó sáré wá síwájú ọkọ̀, àní ló kú èèyàn lọ́rùn. Gbogbo ǹkan tó jẹ́ pé òfin tón bá fi lẹ̀ lójú ọ̀nà, gbogbo ẹ̀ mo máa ń tẹ̀lé. Gbogbo òfin ìyára ọkọ̀, gbogbo ẹ̀, gbogbo ǹkan tó bá ní ká ṣe, gbogbo ẹ̀ mo máa ń ṣe. Kò sí eyi tí mo rú n bẹ́ẹ̀. Mi ò kí ń rú òfin torí mi ò fẹ́ wàlá. Torí tí èèyàn bá ṣe ǹkan tió dà níìsín, àwọn ọlọ́pàá ò kí ń pẹ́ mú yan. Kódà gan ìgbà mii gan wọn ò ní wọ aṣọ ọlọ́pàá, aṣọ ilé ni wọ́n máa wọ̀, tí ẹ̀ni mó pe ọlọ́pàá ni wọ̀n. Tí e bá ṣẹ́ báyìí, a bi e lọ sáré kọjá ìlà tó yẹ kí ẹ sáré kọjá, won máa mu yin ni. Èmi ò dẹ̀ní, mi ò fẹ́ gbogbo ǹkan bẹ́yẹn. Èmi ò ń bá àwọn tó bá wà lójú ọ̀nà pẹ̀lú mi, èmi kì n bá wọn sáré. Eré melo ni mo fẹ́ sá, mi ò kí ń bá wọn sá. Mo bẹ̀rù ọlọ́pàá gan. Mo ti bẹ̀rù gbogbo òfin wọn, mo sì pọ́n gbogbo òfin wọn lé. Paapàa julo lórí pé eré ṣí sá lójú títì, mo máa ń rora ṣé ni, mi ò kí ń ṣàṣejù. Kí títì tẹ́ lọ gan, mo máa n rora sáré ni. Torí àì bá mọ̀, ǹkan kan lè ṣe ọkọ̀ kó lọ dédé takú. Tí ó bá dé takú bẹ́yẹn, mọ́tò máa yípo ni, ǹkan tó máa fa ikú tàbí máa fa pe èèyàn ṣe ṣe, mi ò kí ń fẹ́. Ṣé r wàá rí i o? Mo jẹ́ eeyan kan tó jẹ́ pé tí n bá ti ń wa ọkọ̀, màá n fòjú sílẹ̀ dáadáa. Màá wo ẹgbẹ́, màá wo ẹgbẹ́ kejì, màá wo wájú mi, màá wo ẹ̀yìn náà tí ọkọ̀ kankan ò ṣe pé ó ń tẹ̀lé mi bọ̀ lẹ́yìn. Molè sáré mi jẹ́ẹ́jẹ́jẹ. Tí n bá rí pé ọkọ̀ kan ti ń tẹ̀lé mi tàbí ǹkan kan wà n wájú mi, màá rora máa tẹ̀lẹ́ díẹ̀díẹ̀, díẹ̀díẹ̀. Èmi ò de n ṣe eeyan kan tó jẹ́ pé màá máa bọ́ síbi kan lọ síbò mi. Màá máa fo káàkiri torí pé mo wà nínú ọkọ̀, rárá mi ò ṣe èèyàn bẹ́ẹ̀. Ṣéwari toba je pe o di ìgbà tó jẹ́ pé iná òní ká dúró, mo wa sáré kọjá, mi ò dúró, mi ò ṣe èèyàn bẹ́ẹ̀. Èmi ò fẹ́ wàhalá, ǹkan tón máa fi ní mo rú fin, èmi ò kí ń fẹ́. Tí n bá ti rí pé àwọn èèyàn fẹ́ sọdá títì, mo máa dúró. Tí n bá lè dúró, ẹ sọdá yin. Tí n bá lè dúró, màá rora máa tẹ̀ ẹ́ lọ jẹ́ẹ́jẹ́ ni. Tí ó bá dé àsìkò táwọn ọmọ ilé ìwé fẹ́ bọ́ta kúrò nílé ìwé, ó fẹ́ kọjá àbí ó fẹ́ sọdá, mo máa dúró ni. Torí òfin tie ti wà pé ká dúró fún ẹnikẹ́ni tó bá fẹ́ sọdá, tó bá ṣe jẹ́ pé ó tẹ̀lé òfin, tí ń bá wá dúró, ṣé ẹ eri pé mo ti rú òfin bẹ́ẹ̀ yẹn. Mi ò ní fẹ́ ǹkan tó jẹ́ pé ọlọ́pàá máa gbé mi, òun Tí n bá dé tí rí pé àwọn èèyàn ti fẹ́ sọdá náà, màá rora máa tẹ̀ ẹ́ jẹ́ẹ́jẹ́, màá máa wá díẹ̀díẹ̀, díẹ̀díẹ̀ dé ibi tí màá fi dúró. Bẹ́ẹ̀ ni. Èmi ò máa fẹ́ràn pé ọkọ̀ kan ń dí mi wájú, mo máa fẹ́ tètè kọjá ẹ, rárá o. Aì bá mọ̀ ibi tí mo ti fẹ́ lọ kọjá ẹ. Kọ́kọ́ mii yọ síta kó lọ gbá mi lẹ́yìn tàbí ó máa jẹ́ pé mi ni mo lọ gbá ẹ. Ṣé ẹrí pé ẹjọ́ ti bẹ̀rẹ̀ ni? Mi ò kí ń fẹ́. Èmi ò kí ń lo fóònù mi tí n bá ti ń wa ọkọ̀. Bẹ́ẹ̀ ni. Torí pé kínni? Kí èèyàn máa wa ọkọ̀ gan, ó léwu. Ká máa wa sọ pé èèyàn ṣe ǹkan mi tí èèyàn dè ń wa ọkọ̀. Òlòhùn ṣàánú èèyàn ni. Tí n bá ti rí pé ọkọ̀ kan ti wá n wájú mi, èmi ò kí ń sún mọ́ọ́ tán. Màá fi ààyè díẹ̀ lẹ̀. Aì bá mọ̀, ó lè dédé takú tàbí kó dédé dúró. Ká ba lè máa gbára wa, mo máa fi ń fi ààyè lẹ̀ láàrin èmi àti ọkọ̀ tó bá wà n wájú. Bẹ́ẹ̀ ni. Èmi ti gbà pé èmi nìkan ni mo gbádùn tí mo ń wa ọkọ̀. Àwọn yòókù weèrè ni wọ́n. Òfin pe èèyàn wa ọkọ̀ niyen Màá rora máa wa ǹkan mi ni. Ǹkan tí mi ò ní fi kọlu ẹlòmíì, tàbí ẹlòmíì ò ní fi kọlu mi, òhun máa n wá. Tí n bá ti fẹ́ rìnrìnàjò bẹ́yẹn, mi ò kí ń kánjú, màá ra máa wa ǹkan tí mo wà ni. Màá ti ra epo tó máa kúnnu ọkọ̀ mi dáadáa toje pé tí n bá máa dúró gan bóyá mo kan fẹ́ ra díẹ̀ sí ni Bẹ́ẹ̀ ni. Èmi de re mo sì máa ń sọ fún àwọn yòókù náà pé erora máa wa ọkọ̀, kò sí ibi tí à ń lọ tí a ní dé bẹ̀. Bẹ́ẹ̀ ni. Tí èèyàn bá ń wa ọkọ̀, tí èèyàn n wà níwà kuwà, tí èèyàn lọ wà wọnú igbó, olohun máa jẹ́ kí ẹ̀mi bọ́ sí i. Torí náà gbogbo òfin ni o. Gbogbo ìlànà tó n ti fii lẹ̀ pé èèyàn wa ọkọ̀, gbogbo ẹ̀ ni mo máa ń tẹ̀lé.

Ṣé o máa ń jẹun pẹ̀lú-- ṣe o máa ń jẹun ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹun ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Kò ṣe gbogbo ìgbà náà, ìgbà mí ì ni. Mo máa fẹ́ràn láti máa lo àsìkò pẹ̀lú wọn kí a máa bá wọn ṣerè ká jọ máa bá ara wa sọ̀rọ̀. Ìgbà mí ì, mo máa dìde dá àsìkò tí a bá máa lọ jẹun, báálẹ̀ lọ jóúnjẹ ọ̀sán ká fi ṣe ìpàdé. Ìyẹn tó máa ń jẹ́ kí ìbáṣepọ̀ láàárín mi àtàwọn oníbàárà ko dan móran dáadáa. Màá túbọ̀ mọ̀ wọ́n si, gbogbo nǹkan tó máa ń fẹ́ràn ìbá mi, gbogbo nǹkan tó máa ń fẹ́ràn nípa ọjà tí mo bá ń ta. Èmi náà lè sọ fún wọn ní nkàn tí mo fẹ́ràn nípa wọn àti ọjà ta bá ń ta. Ṣẹ̀rí pé ìbáṣepọ̀ wa láàárín, ìbáṣepọ̀ wa ti ń dán mọ́rán, ìbáṣepọ̀ tó wà láàárín oníbàárà àti ẹ́nì tó ń tajà ó ti dán mọ́rán àti èyí tó wà láàárín èmi àti ẹni náà pé, pé a ò rẹ̀ sí ọ̀rẹ̀ ṣẹ̀rí pé ó ti dán mọ́rán. Ó máa ń jẹ́ kí a ti máa bá ara wa sọ̀rọ̀, nǹkan tí ó ń rọrùn dáadáa. Ọ̀rọ̀ a lè yera wa. Sẹ́mọ ní ìsìn, ibi tí a ti ń jẹun, tí a bá ti ń bá sọ̀rọ̀ pé ǹkan báyìí, ǹkan báyìí la máa ń ta, ǹkan tó jái rí ẹ fi ya àbí ǹkan tó fi wúlò fún yin òun le lèyi Ṣẹ̀rí pé a ti ń bá ara wa sọ̀rọ̀ bẹ́yẹn. Tó bá wá ní à, ǹkan ti eyań rò jẹ tó tún wúlò fún, kódà èyí tí mo lò fún ó tún wúlò fún ǹkan tẹ̀yẹ. Ṣẹ̀rí pé a ti ń bá, a ti ń bá ara wa sọ̀rọ̀, a ti ń jómi tóro ọ̀rọ̀, ọ̀rọ̀ tí ń wọ inú ara wọn. Ìgbà mí ì gan, a kò lè máa bá ara wa sọ̀rọ̀ ṣẹ́, bàbá ṣe ń jẹun. Ṣẹ̀rí pé a ti ń di ọ̀rẹ́ níta pé a ti, níta pé ẹ́nì tó ń tajà àti ẹ́nì tó ń rà. Sẹ́wá rí ibi, ibi oúnjẹ, ibi ilé olóúnjẹ tó bá dà tó jẹ́ pé ó ṣe ori mọ́yan, òun mo máa ń gbé wọn lọ a jọ máa lọ jẹun. Ìgbà mí ì ó lè jẹ́ pé mo máa ra oúnjẹ fẹ́́ni naa tábí eni lo máa ra oúnjẹ fún mi. Èmi fẹ́ràn nǹkan to je pé kí n lọ jókòó sí ibi tí kò sí ariwo. Ọ̀rọ̀ a lè, a lè gbó ara wa dáadáa. Bẹ́ẹ̀ ni. Èmi dère mo máa ń fi sùúrù, mo máa ń fi bá àwọn èèyàn sọ̀rọ̀, mo máa ń fi bá àwọn èèyàn ṣe. Màá ràrá máa bẹ́ẹ̀ ni náà sọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ ni o àti ọ̀pọ̀lọpọ̀ ìtẹríba. Bẹ́ẹ̀ ni. Oúnjẹ tí mo mọ̀ pé a lè jẹ ta jẹ́ máa jẹ tán, òun mo máa rà. Oúnjẹ tí òun bá rí pé èmi náà lè jẹ ta jẹ́ máa jẹ tán lọ òun náà máa rà. À kí n mi ò fẹ́ràn pé kí máa jẹun rà màrà má tàbí kí máa jẹun kí ó jẹ́ máa ga gelemọ́ niwájú mi tí a bá ń ṣe ìpàdé. Mi ò fẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀. Oúnjẹ yẹn wọ̀nba ni, oúnjẹ tó jẹ́ jẹ́ pé a máa fún omi lógun àtàgbàrà bá bá ṣe ń sọ̀rọ̀ ni. Sẹ́mọ òun ni. Ìgbà mí ì gan, ó lè jẹ́ pé a lè máa jẹun, kí èmi àti ẹni náà ká kọ máa rìn, ká máa fi na ẹsẹ̀, ká máa fi na apá, ká máa fi sọ̀rọ̀. Báálẹ̀ lọ ra ǹkan pàápànu jẹ ní, ní ta bá ń rìn tàbí tí a bá kọjá ibi tí wọ́n ti ń ta pàápànu. A fi máa sọ̀rọ̀, a fi máa jẹ́ kó rọ̀ máa yera wa. Ìgbà mí ì gan àwọn oníbàárà mi ló máa ń sùn mí sí ọjà mi. Pe ọjà tí mi ò tíì rí, tọ́ dẹ̀ mọ̀ pé tí mo bá bẹ̀rẹ̀ mo máa ta. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn, àwọn oníbàárà mi náà máa ń sùn mí sí. Ìgbà mí dèrí ó lè jẹ́ pé àwọn tó ń ṣe gangan ló máa jẹ́ kí n mọ̀. Sẹ́mọ pé pẹ̀lú bá ṣe ń bá ara wa sọ̀rọ̀ yẹn, ìbáṣepọ̀ yẹn ti ń dán mọ́rán dáadáa. Wọ́n tí ń mú mi mọ àwọn èèyàn, èmi náà tí ń mú wọn mọ àwọn èèyàn. Bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn, a ti ń di ọ̀rẹ́ bọ̀, a ti ń di ẹbí bọ̀, a ti ń kó ara wa bọ̀. Ìgbà mí tí ń bà sí ní ibi tí a ti ń tajà, wọ́n máa pè mí lórí ago. À, lágbaja ibo lẹ wá o? Mo wá bẹ̀ yín wò ní ìsọ̀ yín o. Mo fẹ́ ra ọjà báyìí, mo fẹ́ ra ọjà báyìí. Àwọn ọmọ ìṣẹ́ yín ti dá mi lóhùn. Gbogbo nǹkan bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn òun ni. Mo sì máa ń-- ó ní nǹkan tí mo máa ń ṣe. Tí bá ti ń bá wọn sọ̀rọ̀, màá bá wọn rẹ́rìn. Tọ̀yàyà ni màá fi máa ń bá wọn ṣe. Tí bá ń le ijù tí wọ́n bá ti pọ́n sọ̀rọ̀, ǹkan tó bí mi nínú mò ń le ijù àbí mò ń kọran. Tí ó bá di ijó mi wọ́n ò ní bá mi rajà, bó ti jẹ́ kó mọ̀ pé ọjà mi dà. Àwọn oníbàárà jẹ́ di nǹkan tó já àwọn èèyàn tó jẹ́ pé ọ̀rọ̀ wọn kí èèyàn máa ní suuru ni. Tọ́ bá rí pé ìwà tí ẹ ò dá àmọ́ o rí bó ọ̀ jẹ ẹ dà, wọ́n lè má ra lọ́wọ́ ẹ. Bẹ́ẹ̀ ni, wọ́n á yá pàápàá lọ sí ibi ọ̀dọ́ tí wọ́n pé ìwà ẹ dà àmọ́ ọ̀ jẹ ò dà. Tori pé kí ni ìha tó ti kọ sí wọn. Ó ò fàwọn mọ́ra. Ìgbà tó bá yá, tó yẹ kó máa bá wọn sọ̀rọ̀, tó yẹ kó máa bá wọn ṣeré, tó yẹ kó máa tọ́ wọn sọ́nà, òni tọ́ wọn sọ́nà. Ǹkan tó bá wùn è ló máa ń ṣe. Bẹ́ẹ̀ ni. Tọ́ bá fẹ́ wá rajà lọ́wọ́ ẹ, ìgbà mí ì gan ìbínú nù a fi ta ọjà náà. A fi bíi pe ò tí ẹ fẹ́ ta ọjà. Èmi ò ṣèyàn bẹ́ẹ̀. Tọ́ bá ti wá, àtẹrínì ni. Mo dè máa sọ fún àwọn ọmọ ìṣẹ́ mi náà. Tẹ́ bá ṣe rí àwọn oníbàárà, ẹ má bá wọn rẹ́rìn, ẹ má bá wọn ṣọ̀yàyà, ẹ ṣàlàyé ǹkan tí wọn ò bá mọ̀. Tọ́ bá ti ń sọ̀rọ̀, tọ́ bá ti ń bínú, ẹ ràrá mọ́ àwọn. Tọ́ bá ti ṣe tán, ẹ bẹ̀ wọ́n kó má bínú. Kẹ́dẹ̀ ṣàlàyé fún wọn kó bá lè yera wọn, kó bá lè yé olúká lókú. Gbogbo nǹkan bẹ́ẹ̀ ni wọ́n máa ń fi ń jẹ́ kí ìbáṣepọ̀ láàárín èmi àtàwọn oníbà.